Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹyin. Gbígbé àpò ẹyin ṣe pàtàkì nítorí wí pé ó máa ń dín àwọn owó tí mo máa ń ná kù. Ó máa ń jẹ́ kí ó dè máá fún mi ní àǹfàní láti lo àwọn ẹyin tí mo fẹ́ lò ní àsìkò tí mo fẹ́ lò àti ní ìgbà tó yẹ. Ìdáhùn mi ni wí pé bẹ́ẹ̀ ni mo máa ń gbé àpò ẹyin.